Ṣé ó máa fi àwọn ìpara sára? Ìpara jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Ó dà wó lára àwọn nǹkan tí màkírà náà fún ìdí èyí ni wọ́n fi ń para sára. Nítorí pé ó jẹ́ nǹkan tó dára nínú ètò tí àwọn ọkọ máa ń ṣe àwọn ọdẹ yìí. Ó dà wó lára àwọn nǹkan tí mo mú mí di láti máa ṣe náà. Nítorí pé nǹkan ṣe rí, ó dára ni.

Eléyi dè jẹ́ ǹkan tí ó dára, tí ó dè yé kí ènìyàn máa ṣe náà láti fi tún pàrọ̀ ọkàn àti láti fi ṣe àwọn ǹkan kan tí ó tó ṣe pàtàkì fún ènìyàn ní gbogbo ìgbà náà. N ò lè máa dárúkú kí wọ́n má ṣe ilé ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, nítorí pé ilé jẹ́ ǹkan tí ó dára àti ó lè má mú nínù nígbà tí wọ́n bá ṣe àwọn eléyìí.

Mo fẹ́ràn láti máa ṣe àwọn eléyi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ ní torí pé mo gbàgbọ́ pé eléyii wà lára àwọn ǹkan tí ó ṣe pàtàkì tí ó de yẹ kí ènìyàn kí ó má ṣe. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe eléyii ní gbogbo ìgbà. Nítorí pé igbá mì tí mo bá ń ronú ṣe, ó dẹ́ wa lára ǹkan tó detun máa ń múnu mi dùn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà náà ṣii.

Ṣé o ti gun ọkọ̀ ojú omi rí? Ọkọ̀ ojú omi jẹ́ ọkọ̀ kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn, ó dé jẹ́ ọkọ̀ kan tí ó ṣe pàtàkì ná. Mo dẹ̀ tí gun ilé ìwé, òdo ọkọ̀ tí mo máa ń lò nígbà tí ó bá wù mí láti lọ sí ibòmíràn, lọ sí òde àti àwọn ibi tí ó tún ṣe pàtàkì sí mi ni. Ọkọ̀ yìí dé jẹ́ ọkọ̀ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo fẹ́ràn ṣí láti máa ń lò ní gbogbo ìgbà náà ṣe.

Ṣé o ti dúró lílọ ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Eléyìí jẹ́ ǹkan tó ṣe pàtàkì, ó dẹ̀ wá nínú àwọn ǹkan tí mo ti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà. Mo dẹ̀ tí dúró lílọ ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí nígbà tí eléyìí ti mọ̀ ní ngbà tí ó ní tí ó bàjẹ́, ṣùgbọ́n lẹ́yìn ni mo dúró lílọ rẹ̀. Ó dẹ̀ jẹ́ ǹkan tó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn náà.

Nígbà wo ni o fẹ́ rìn lọ sí ọjà? Ọjà jẹ́ ibi kan tí ó ṣe pàtàkì. Ìgbà kẹ́hìn tí mo de lọ síbí bá ní ìgbà tí mo wà, ní ìgbà tí mo wà, tí mo ṣí lọ sí ọjà ní ọ̀sẹ̀ tó kọjá. Ó ṣe pé ọjà jẹ́ ibi tí mo ti máa ń ra àwọn ohun tí ó ṣe pàtàkì náà.

Irú aṣọ wo ni o fẹ́ran wọ̀, aṣọ tí mo fẹ́ran wọ̀ gẹ́gẹ́ bí ènìyàn, ò ní aṣọ, àwọn aṣọ ẹ jẹ́ aṣọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, ò ní aṣọ, tí ó fẹ́rẹ, àwọn aṣọ tí ó fẹ́lẹ jẹ́ aṣọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó máa ń wù mí láti máa wọ̀ ní gbogbo ìgbà, nítorí wọ́n jẹ aṣọ kan tí ó dára tí àwọn ènìyàndẹ ń wọ̀

Báwo ni o ṣe máa ń da'un fóònù ní ibi iṣẹ́? Láti da ohun fóònù ní ibi iṣẹ́ jẹ́ ǹkan tó dára ti o dẹ̀ ṣe pàtàkì. Mo dẹ máa ń ṣe eléyìí ní ọ̀nà tó tọ̀, àti ní ọ̀nà tí ó ṣe ìrònú nitori pe o wa lara àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa ń ṣe ní gbogbo ìgbà náà. Mo dẹ̀ máa dá ohun fóònù ní ibi iṣẹ́, ó ń di dáradára, ó ń ṣe òkòjọ́, ó ń kan tí ó ṣe pàtàkì, ó ń tún ohun kan máa ṣe dé.

Ṣé o máa ń fi aṣọ ìbora bora nígbà tí o bá ń ṣun? Láti fi aṣọ ìbora bora jẹ́ nǹkan tó dára, mọ̀ de máa ń ṣeleyi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó ye na. Nítorí pé aṣọ ìjọ, aṣọ kan tí ó ṣe pàtàkì sí mi tí mo le fẹ́ràn láti máa lò ní gbogbo ìgbà náà nítorí pé ó dára, ó jẹ nǹkan tí ó ṣe pàtàkì náà sì rẹ.

Fún ọjọ́ mélòó ni máa ń ní fún iṣẹ́ ìsinmi irọ̀dú, eléyìí jẹ́ nǹkan tó ṣe pàtàkì, eléyìí jẹ́ nǹkan tó dára náà. Ọjọ́ tí mo ní fún ìdádúró ni ìdádúró lórí àwọn iṣẹ́ tí mo bá ní lọ́wọ́ ní ìgbà yẹn, kí n tó rí i wà lára àwọn nnkan tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà láti máa ṣeré gbogbo ìgbà, dídùn tí mo máa ṣeré ni.

Eléyìí jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa lò, tọ́dẹ̀ jẹ́ nǹkan tí ó dára tí mo fẹ́ràn láti máa ṣẹ̀ ní gbogbo ìgbà náà sì. Mo dẹ̀ máa rí pé mo máa n rìnrìnàjò fún iṣẹ́, tori pe ó jẹ́ nǹkan tí ó dára àti ó tọ́ dé ni idumininú. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, à tọ́dẹ̀ jẹ́ nǹkan tí ó dára nígbà tí gbogbo àwọn nǹkan bá ṣẹlẹ̀ sì.

Idi nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí náà ṣe. A mọ̀ dárí pé etìmi dára nítorí pé ó máa ń fi ètì mí gọ̀ gbogbo àwọn nǹkan tí èwọ̀n ènìyàn bá sọ. Ìdí nìyẹn tí mo ti sọ pé etìmi dára nítorí pé ó máa ń gbo nǹkan tí ènìyàn ṣọ, ó de je ǹkan tó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn ní gbogbo ìgbà náà. Ó dà wádà lára àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe.

N o ma mu ọ̀rẹ́ rìn. Awọn nkan ti o ma mu ọ̀rẹ́ rìn jẹ awọn àlọ́ àpẹ̀rẹ̀ rìn. Nígbà tí mo ma wọ awọn àlọ́ àpẹ̀rẹ̀ rìn, ilẹ̀ wa làrà awọn nkan kan tí wọn ṣe bàlà kẹsìn ní ilẹ̀ gẹ́gẹ́ bí níbà. Mo de má n rí pé mo n ma ṣe elẹ̀yii ní ọ̀nà tó tọ̀ àti ní ọ̀nà tó ye naà. Ìdi niyi tó ye pe gbogbo awọn elẹ̀yoi wa làrà awọn nkan ti o le wáyẹ̀ lẹ́kún gbẹ́lẹ̀ gbẹ́lẹ̀ lẹ́ẹ̀ kí wá ṣe ọ̀nà sí ni.

Ṣé o máa n pa owó pamọ́? Láti máa pa owó pamọ́ jẹ́ ǹkan tó dára, mo lè máa ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe èyàn ná. Nítorí pé kí ènìyàn má pa owó pamọ́ ni ǹkan tí ó ṣe pàtàkì, mo lè máa rí dájú pé mo máa ṣe gbogbo àwọn eléyìí ní gbogbo ọ̀nà. Nítorí pé ó jẹ́ ǹkan tó dára tó o dẹ jẹ kí ènìyàn kí wọ́n má ṣe ní gbogbo ìgbà náà síbẹ̀ sí.

Báwo ni o ṣe maa ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé? Ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé jẹ́ ǹkan tó ṣe pàtàkì, ó lè jẹ́ ǹkan tí mo fẹ́ràn gidi gan. Gẹ́gẹ́ bí ènìyàn mìíràn, mo de ri daju pé mo ṣe àwọn elèyí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí osi yẹ. Ìdọ́rúkọ jẹ́ ǹkan tó dára, idi niyi tí mo fi máa ń ṣe àwọn elèyí ní gidigidi náà sì.

Ilé jẹ́ ǹkan tó ṣe pàtàkì tí mo lè fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà náà nígbà tí àyè bá ṣe sílẹ̀ nítorí pé ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ni. Ìgbà òdè mọ́ pé ó máa ń ṣe ń mú lójú ìwọ̀n àwọn software, àwọn ẹ̀rí àmì tó tọ́ àti ní àmì tó yẹ. Nítorí pé ilé jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, díẹ̀ nìyẹn tí mo fi máa rí dájú pé ó máa ń ṣe àwọn ilé yìí. Ọ̀rẹ́ wa ló.

Eléyìí dẹ́wàá lára àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà náà nítorí pé ó jẹ́ nǹkan tí ọlọ́gbọ́n mi tó dẹ̀ máa mú ọgbọ́n wá ní gbogbo ìgbà náà ṣe. N jẹ máa rí pé àwọn oúnjẹ tí ó ní ata ni àwọn oúnjẹ kan tí mo fẹ́ràn láti máa jẹ nítorí pé wọ́n jẹ́ àwọn oúnjẹ kan tí wọ́n ṣe pàtàkì tí wọ́n dẹ̀ dára fún àgọ́ ara ènìyàn náà. Idi niyen to je pé mò máa n jẹ àwọn eléyìí ní ìgbà kúùgbà.

Elé dẹ́wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà náà, nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára láti máa ṣe. Mo de ma n ri pe won máa ń ṣètò àwọn nǹkan ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ, nítorí pé elé wà lára àwọn nǹkan tó ṣe pàtàkì tó dẹ̀yẹ kí emi kí ó máa ṣe. Elé dẹ́wà lára àwọn nǹkan kan tí ó wà nínú ọkàn mi láti máa ṣe ní gbogbo ìgbà náà nítorí pé ó dára.

Báwo ni o ṣe máa ń kojú àwon ìsoro ní isẹ́? Àwon ìsọ̀rọ̀ ní isẹ́ jẹ́ àwon nkan ti mo máa ń kojú pẹ̀lú ọkan kan. Mo de máa rí pé mo máa ń rí dájú pé mo yanjú wọn náà. Eleyii wà lára àwọn nnkan tí ó ṣe pàtàkì sí mi. Ó de jẹ́ ǹkan tí ó dára tí mo máa ń ṣe ní gbogbo ìgbà náà nítorí pé ó wà lára àwọn nǹkan tí mo fẹ́ran láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn.

Ó dé jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì tí ó dé yẹ kí ènìyàn kí ó máa ṣe náà. Mo dé máa rí pé àwọn ibi tí--ibi tí mo fẹ́ràn jù nígbà tí ó bá wù mí láti ṣàyè tàbí láti sinmi. Àwọn ibi báyìí ni mo máa ń lọ, ó dé jẹ́ àwọn ibi kan tó jẹ́ pé wọn dára tí wọ́n rẹ̀ ṣe wà láti fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa lọ náà ní èyí tí mo fẹ́ràn àwọn etí òkè gídí gídí.

Báwo ni o ṣe máa ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? Lati pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́ jẹ́ ǹkan tí ọ̀ṣẹ́ pàtàkì, ó de jẹ ǹkan tí ọ̀ dara lọ́pọ̀lọpọ̀ náà múdẹ̀ ma un. Mo máa ṣe àwọn ẹleyì ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó ye nitoripe, elé wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe nínú gbogbo igba.

Báwo ni ẹ ṣe máa ń tọ́jú èékánná rẹ̀? Látí tọ́jú èékánná jẹ́ nǹkan tó dara, tó dẹ ṣe pàtàkì. Mo lè máa ṣe eléyìí ní ọ̀na tí ó tọ́ àti ní ọ̀na tí ó yẹ, nítorí pé eléyi wà lára àwọn nǹkan tí ó wù mí láti máa ṣe ní gbogbo ìgbà náà. Ìdí nìyẹn tí mo fi máa ṣe eléyìí láti dá gbogbo àwọn nǹkan tí màá ṣe lọ́tẹ́ẹ̀sì wájú.

Ṣé o fẹ́ràn sé fereṣẹ́ ọkọ̀? Lálẹ́ si fereṣẹ́ ọkọ̀ jẹ́ ǹkan tí ó dára, ó dàwà lára ǹkan tí ó ṣe pàtàkì fún ènìyàn gẹ́gẹ́ bí ènìyàn, ídí nìyẹn tí mọ máa ń ṣe eléyi ni ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ ní torí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí wọn ò le fẹ́ràn ṣe gẹ́gẹ́ bí ènìyàn síbẹ̀ sí.

Ṣé o máa gbé àpò ẹ̀yìn? Ìpò ẹ̀yìn jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo de máa gbé eléyìí nígbà tí ẹyọ ba yọ sílẹ̀ nítorí pé ó jẹ́ nǹkan tó dára. Eléyìí dà wà lára àwọn nǹkan kan tí mo máa ṣe ti ọ̀ de máa mú inú mì dún náà nítorí nígbà tí èèyàn bá ṣe eléyìí, wọ́n máa mu ogbón àti ìmọ̀ wà idi niyen tí mo fi máa n ṣe àwọn eléyìí àwọn.

Kí ó má ṣe ni, Adèmáradé kó máa pe àwọn oníbàárà tuntun, nítorí pé láti pe àwọn oníbàárà tuntun jẹ́ ǹkan tó ṣẹwà tí ó jẹ́ yẹ kí ènìyàn kí ó má ṣe ní gbogbo ìgbà. Idi ní èyí tí mo fi máa ń ṣe àwọn eléèyii ní àná tí ó tọ́ àti ní àná tí tọ́ sì yẹ naa, a lè jẹ́ ǹkan tí ó dára láti máa ṣe ní gbogbo ìgbà náà síbẹ̀ sì.

Mo máa rí dájú pé mo ṣe eleyi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Eleyii wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe nítorí pé ó jẹ́ nǹkan tí ń dára ní gidigidi. Ọjà de jẹ́ ibi tí mo fẹ́ràn láti máa ra nǹkan nígbà tí mo bá rí àwọn nǹkan tó ṣẹ́ pataki sinmi. Mo máa rí dájú pé mo máa ra wọ́n láti ọjà. Eléyii dẹ̀ wà lára àwọn nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn.

Ìgbà mélòó ni oúnjẹ ṣába máa ń gba? Oúnjẹ ṣán máa ń gba ìgbà tí ó pọ̀ díẹ̀, nítorí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára náà idí niyen tí mo máa ń ṣe lẹ́yìn. Ó lé wà lára àwọn nǹkan tí ó máa ń finú mi jù, nítorí pé ó jẹ́ nǹkan tí ó bá ṣe àwọn nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn náà. Òde.

Ṣé mo máa ń ṣe eré ìdánì? Eré ìdánì jẹ́ nǹkan tó dára, mo dà máa ń ṣe léè ní ọ̀nà tí o tọ́ àti ní ona tó yẹ. Nítorí pé elé wà lára àwọn nnkan tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe, idi nìyẹn tí mo fi máa ń ṣe eré ìdánì. Nítorí pé eré ìdánì jẹ́ nǹkan tí ó dára tí ó lè ṣe pàtàkì kí ènìyàn kí ó máa ṣe náà síbẹ̀.

Ṣé mo wọ aṣọ àkọ́rọ̀ rẹ níbi iṣẹ́? Aṣo akọ́yori jẹ́ aṣọ kan tí ose pataki ọ de jẹ́ aṣọ kan tí ó dára ná. Aṣọ yìí ni aṣọ kan tí ọmọdé máa ń lò ní oríṣiríṣi ọ̀nà náà. Ó dà jẹ́ ǹkan tí ó dára tí ọdé máa ń mú inu midun nígbà tí mo bá ṣe eleyi náà tori pé ó jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa ṣe.

Ṣé o máa ń ka àwọn adéhùn dáadáa? Àwọn adéhùn jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mọ̀ de máa ń ka elé èyíi dára dídára, mi o ko n máa ń lò fún àwọn ǹṣe tí ó pò. Idi niyen to je pé ní ọ̀rọ̀ kọ̀ èyí bá ní àwọn ǹkan tó ń fẹ́ ṣe, máa jẹ́ kó hun ka gbogbo àwọn adéhùn tí ó bá wà nínú rẹ̀ dáradára. Nítorí pé elé jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà náà sì.

Elé dẹ̀ jẹ́ ǹkan tó dára tí ènìyàn kí ó máa ṣe. Àwọn oṣù ní ọdún tí mo fẹ́ran oṣù March ni mo fẹ́ràn nínú ọdún, nítorí pé oṣù yìí jẹ́ oṣù kan tí ó ṣe pàtàkì tí ó dàda lọ́pọ̀lọpọ̀ fún mi. Tí mo ṣe wo àwọn iṣẹ́ àkànṣe tí mo ní ìrò láti ṣe ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ, elé dẹ̀ jẹ́ ǹkan tí ó tó dára kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà ṣi.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún? Láti máa fún àwọn osise ní owó àfikún jẹ́ ǹkan tó ṣe pàtàkì, tọ́dà jẹ́ ǹkan ti o dára, but maa se eleyi ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Nígbà tí aṣọ́bodè bá ṣí sílẹ̀, mo máa rí pé mo máa fún àwọn osise mi ní owó àfikún. Eleyi je ǹkan ti mo máa ṣe pẹ̀lú ọkàn kan tó dẹ̀ dára síi.

Báwo ni ó ṣe máa ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Àjọyọ̀ ọjọ́ ìbí mi jẹ́ ǹkan tó ṣe pàtàkì, ó dẹ̀ jẹ ǹkan tó máa ṣe pẹ̀lú ọgbọ́n ìmọ̀ àti òye náà. Tí o jẹ́ wípé eleyii jẹ́ ǹkan tó dára, ó dẹ̀ wà nínú àwọn ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn. Ìdí nìyí tí mo máa ri dájú pé mo ṣe gbogbo àwọn eléyìí, ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ẹ ó ṣi yẹ ṣe.

Ṣé o máa ń mọ àwọn ẹ̀rọ ìlera? Àwọn ẹ̀rọ ìlera jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mọ́ de máa ń mọ àwọn ẹlẹ́yìí nígbà tí àwọn èèyàn bá ṣi sílẹ̀. Nítorí pé àwọn ẹ̀rọ yìí ni ó máa ń ṣe òre fún 'yan ni ara náà. O de jẹ́ nǹkan tí ó dára àti àwọn nǹkan tó ṣe pàtàkì náà, idi ni yẹn ti mo fẹ́ràn àwọn ẹleyìí ni dáradára síbẹ̀síbẹ̀.

Iru orin wo ni o fẹ́ran gbọ? Orin tí mo fẹ́ran gbọ gẹ́gẹ́ bí ènìyàn oun ni orin gbàgbọ́. Orin igbàgbọ́ jẹ́ orin kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó de máa wù mí láti gbọ́ ní gbogbo ìgbà náà. Nítorí pé orin yiì jẹ́ orin kan tí ó dára. Eleyii de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì náà tí ó de wù mí láti máa gbọ́ ní gbogbo ìgbà. Nítorí pé eléyi jẹ́ ǹkan tí ó de dára gidigidi sí i.

Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, ó dẹ̀ wù mí láti ṣe náà àmọ́ dẹ̀ máa rí pé inú kí rọnù nígbà tí mo bá sùn ju èké mi máa rùn kí í ṣe ǹkan tí ó dára nítorí ohun tí ó fi máa ṣe eléèyì. Eléèyì jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó le yẹ kí ẹ̀mí wà ṣe náà, a dẹ̀ máa rí pé mo ṣe wù àwọn nǹkan tí mo ti ṣe ní dédé àti ní ọ̀nà tí ó ṣe dára náà ṣe.

Jẹ́ ǹkan tó ṣe pàtàkì náà. A mu líle àwọn ìṣòro láàárín àwọn ẹlẹgbẹ́, àwọn ìṣòro má ṣe tò wọ́n ní ọ̀nà tó tọ̀ àti ní ọ̀nà tó yẹ. Mo dẹ ma ri pé gbogbo àwọn nǹkan tí mò ń ṣe ó lọ ní déédéé náà. Ẹ̀léyii jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi, tó jẹ pé mo dẹ máa ṣe tò àwọn eleyìí ní dídára dídára, ìgbà mi mò máa ṣe tò ní àgbàlá ọjọ́, ó dẹ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gidigidi sí mi.

Eleyii dẹ̀ jẹ́ ǹkan tó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Àh mọ dẹ̀ jẹ́ ènìyàn tí o máa ń jẹun. Diẹ́ òfin tí ènìyàn tó máa ń jẹun jẹ́ ǹkan tó dára. Òmọ ìdẹ̀ máa ń rí pé mo máa ń jẹran. Ẹleyi jẹ́ ǹkan ti o dára, tí ó de ṣe pàtàkì kí ènìyàn máa jẹran. Ó jẹ́ ǹkan ti o dá lara. Ẹleyi dẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì láti máa wẹ̀ yí dá. Oje pé ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gidi gidí.

Mo máa ṣe léyìí. Mo de fẹ́ran àjọ̀dún ìgbà Kérésìmesì. Àwọn àjọ̀dún yi je ajodun kán tí ó dára tí ó lọ́gbọ́n nu tí ó de ní ìmọ̀. Diẹ nítú mo fẹ́ran léyìí. Ó de jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ó dè yẹ kí èniyàn kí o ma ṣe na. Mo de máa n ṣe eleyií ní ọ̀nà tí a tó àtí ní ọ̀nà tí ó yẹ. Ó de jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gidigidi náà.

Irú fọ́ọ̀nù alágbèéká wo ni ò ń lò? Fọ́ọ̀nù alágbèéká tí mo máa ń lò gẹ́gẹ́ bí ènìyàn ni fọ́ọ̀nù alágbèéká ti elé tí Samsung ṣẹ̀ ṣẹ̀ jáde. Elédè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ fẹ́ràn ní gbogbo ìgbà náà ni kí mo n máa lò fún àwọn iṣẹ́ tí ó pọ̀. Ó de wà lára àwọn ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ máa ń lò gidigidi náà ṣe ní tọ̀ri pé ó jẹ́ ǹkan tí ó dára.

À o wo ni o fẹ́ràn. Àkókò ọjọ́ tí mo fẹ́ràn jù ní àkókò tó jẹ́ wípé mo máa ń ní àyè láti ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe. Nítorí pé àkókò yìí jẹ́ àkókò kan tí ó dára, tó dẹ́ wu mí gidigidi. À eleyi de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi náà gẹ́gẹ́ bí ènìyàn. Nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára idi niyí tí mo fi fẹ́ràn àwọn eleyi.

Eléyìí jẹ́ nǹkan tó dára tí ó dè ye kí ènìyàn kí ó máa ṣe náà. Ǹdí yìí ni tí mo ti máa ń ṣe àwọn ilé yìí ní ọ̀nà tio tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ. Ilé de wà lára àwọn nǹkan tó tó ṣe pàtàkì ní ènìyàn kí ó máa ṣe náà sì ń ṣe. Ilé jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó de maa mu inú mi dun nígbà tí ń bá ṣe irú àwọn ilé yìí náà. Ó rẹ̀ jẹ́ nǹkan tí ó dára láti ṣe kẹ́ẹ́rẹ́.

Báwo ni o ṣe máa ń darí àwọn òṣìṣẹ́? Látí máa darí àwọn òṣìṣẹ́ jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo de máa ń ṣe eleyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Ìdí nìyi tí mo fi máa ń ṣe gbogbo àwọn ọ̀jo yìí. Eléyìí de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára náà ìdí nìyi tí mo fi máa ń ṣe gbogbo àwọn eleyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ. Gẹ́gẹ́ bíi nǹkan tí ó kú pọ̀ jẹ́ nǹkan tí ó dára.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Látijẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà jẹ́ nǹkan tí ó dára. Mọ̀dẹ́ máa ń ṣe eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ, nítorí pé eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ̀ dára náà. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe àwọn eléyìí nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára ní gbogbo ìgbà láti máa ṣe fún àwọn ènìyàn náà si.

Ṣé o fẹ́ràn yíyà awòrán? Yíyà awòrán jẹ́ nǹkan ti odára, ó de jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe náà. Ìdí nìyi tí mo fi máa n ṣe elèyí ni ọ̀nà tí ó tó àti ní ọ̀nà tí ó ṣi yẹ nítorí pé ó jẹ́ nǹkan tio dára. Ó de wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn náà. Mo de fẹ́ràn elèyíi tọkàntọkàn nítorí pé ó jẹ́ nǹkan tó dára.

Ṣé òun, sé o máa ka ìwé? Látí máa ka ìwé jẹ́ nǹkan tí ó dára, mo dà máa ń ṣe lé ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ìdí rí yẹn tí mo fi máa ń ṣe eléyìí, ó dẹ̀ wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn gẹgẹ bí ènìyàn náà. Eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó dára láti máa ṣe.

Eléyii de jẹ́ ǹkan tí òdara náà ṣi Mọ dẹ̀ maa ri pé wọ́n máa ń ọjà tuntun yóò dé ní ìgbà tí ó ń bọ̀. Nítorí pé ọjà tuntun jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Elé'dè wà nínú àwọn ǹkan kan tí mo fẹ́ràn náà. Nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó de daá ní oríṣiríṣi ọ̀nà tí mo dẹ̀ máa ń lò wọ́n nída rí dára náà ṣi.

Eléyìí jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe, nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára ni. Eléyìí dẹ̀ wà lára àwọn ǹkan tí nú máa ń dùn ṣi náà, nítorí pé ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Àwọn eléyìí dẹ̀ jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ̀ yẹ kí ènìyàn kí ó máa ṣe ní gbogbo ìgbà náà, nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó lè dára kí ènìyàn kí ó máa lò ní gbogbo ìgbà náà síbẹ̀síbẹ̀.

Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà tí ó ti wà nínú àwọn nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe náà. Eléyìí jẹ́ nǹkan tí ó dára tí ó ṣe pé kí ẹ̀yàn kọ ẹrọ ìníbi iṣẹ́ máa fún mi láàyè láti ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan tí wọ́n ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe. Eléyìí jẹ́ nǹkan tí ó dára tí ó ti wà tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe náà.

Eléyìí de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe nítorí pé, ǹkan tí ó dára ni. Ó dẹ̀ jẹ́ ǹkan tí mo máa ń ṣe ní òrekoore náà, láti máa fọ aṣọ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ fẹ́ràn láti máa ṣe èleyí ní ìparí ọ̀sẹ̀, nígbà tí àye bá sí sílẹ̀ boya nígbà tí ó bá sì ise ni owo mi.

Ṣé o mọ, ṣe o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Àwọn àlọ́ apanilẹ́rìn jẹ́ àwọn àlọ́ kan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn, nítorí pé oúnjẹ àlọ́ tó máa mú mí dùn tí ó dẹ̀ ṣe pàtàkì fún mi ní gbogbo ọ̀nà náà. Àwọn àlọ́ yìí ni mo fẹ́ràn láti máa gbọ́ nígbà tí mo bá wà nínú ilé àti nígbà tí ààyè bá si sílẹ̀ fún mi láti ṣe ìrú àwọn ilé nítorí pé wọ́n jẹ́ àlọ́ kan tí ó dára ni.

Jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ fẹ́ràn láti máa ṣe ní gbogbo ìgbà náà torí pé nǹkan tí ó dára ni. Atẹ́gùn jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa gba sára nígbà tí àyè bá ṣe sílẹ̀ nítorí pé tí èèyàn bá gba atẹ́gùn sára, ó jẹ́ nǹkan tí ó dára tí ó dẹ wunmí láti máa ṣe ní gbogbo ìgbà náà, tó de jẹ́ nǹkan tí mo máa ń ṣe ní ìrọ̀lẹ́ gidi gidi.

Kí ni ìgbádùn rẹ? Ìgbádùn mi jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Ìgbádùn mi dé ni oúnjẹ. Oúnjẹ ni òótọ́ lẹ́kọ̀ọ́ pé mo fẹ́ràn oúnjẹ gidi gidi. Nígbà tí èèyàn rán mi láti gbádùn oúnjẹ ni màá fẹ́ràn ju nítorí pé ó jẹ́ ǹkan tó ṣe pàtàkì tí inú mi dà máa ń dún ṣe lóòrèkóòrè náà. Ìdí nìyẹn tó jẹ́ pé oúnjẹ ni ìgbádùn mi. Lọ́wọ́lọ́wọ́ tọ́ dẹ̀ dára sí mi.

Ṣé o ti ríi pé óúnjẹ ọkọ̀ júrin? Ṣé o ti rin pẹ̀lú ọkọ̀ júrin rí? Ọkọ̀ júrin jẹ́ ọkọ̀ kan tí mò fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn. Mò dẹ̀ ti rin pẹ̀lú rẹ̀ rí. Mo dẹ̀ ro pé o jẹ́ ọkọ̀ kan tó dára tí àwọn ènìyàn máa ń lò ní oríṣiríṣi ọ̀nà náà. Nígbà tí mò ń dẹ̀ fẹ́ rin irinàjò lọ sí ọ̀nà jíjìn, àwọn ọkọ̀ wọ̀nyí ni mò fẹ́ràn láti máa lò gidigidi.

Ṣé o máa ń mu coffee níbi iṣẹ́? Látí máa mú coffee níbi iṣẹ́ jẹ́ nǹkan tí mi ò kí n ṣe, nítorí pé láti mú coffee níbi iṣẹ́ kì í ṣe nǹkan tí ó dára tó lè kí ènìyàn máa ṣe. Nítorí pé mi ò kí n ṣe eléyìí, àá ó máa jẹ́ kí n sùn níbi iṣẹ́. Nítorí pé nígbà tí wọ́n wí láti mú coffee mi ò kí n mú coffee níbi iṣẹ́.

Báwo ni ètò ìdárayá ṣe rí? Ètò ìdárayá jẹ́ nǹkan tí ó dára ti ó ṣe pàtàkì. Ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn náà. Nítorí pé ó wà lára àwọn nǹkan tí mo máa ń ṣe tí ó dà máa ń mú mi dùn ní oríṣiríṣi ọ̀nà náà. Ní ìgbà tí mo fi máa ń ṣe àwọn eré ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yọni gidi náà ṣe, ìtọ́jú jẹ́ nǹkan tó dára.

Eléyìí dẹ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì to dẹ máa ń mú ẹlòmíràn ro pe èèyàn na tí mo bá ṣe àwọn ẹlẹ́yìí. Ẹleyii jẹ́ nǹkan tí mo máa ń ṣe nítoripẹ́ iranwo ikọ́kọ́ jẹ́ nǹkan tí ó dára to de ye kí ẹnìyan máa ṣe fún ẹni kejì náà idi niyií tí mo rí pé mo ṣe gbogbo àwọn ẹlẹ́yìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yọni dáadáa náà ni tọ pẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ní.

Báwo ni ẹ̀ṣẹ̀ máa ń, báwo ni ẹ̀ṣẹ̀ máa ń bá àwọn oníbàrárà sọrọ. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn tí mo dà máa ń ṣe ní gbogbo ìgbà náà, nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára. Idi niyẹ́n tí mo fún máa ń ṣe àwọn eléyìí, nítorí pé ṣíṣe àwọn eléyìí wà lára àwọn nǹkan ti o maa munú mi dùn léèyí, mo de máa ṣẹ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ náà síbẹ̀síbẹ̀

Ṣé, ṣe o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Ẹ̀rọ ìdákẹ́jẹ́ jẹ́ ẹ̀rọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Mọ̀ de máa ń lo éleyìí ní ọ̀nà tó tà àti ní ọ̀nà tó yẹ náà nítorí pé lé wà lára àwọn ǹkan kan tí ó ṣe pàtàkì tó dè yẹ kí ènìyàn máa lò. Ìdí nìyen tí mo fi máa ń lo àwọn eleyi, ó dà wà lára nínú àwọn nnkan tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn náà ṣe.

Báwo ni a ṣe máa n ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣepọ̀? Ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábásiṣepọ̀ jẹ́ nǹkan tí ó dára, ó de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa n ṣe elèyí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tó yẹ naa lati dá ki gbogbo àwọn nǹkan tí mo ń ṣe kó tẹ̀síwájú ní pàtó àti ní ọ̀nà tí ó ṣe é ṣe.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Ọ̀sán jẹ́ ìgbà kan bẹ́ẹ̀ kí mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ tó dára. Àwọn oúnjẹ ìpanu ni oúnjẹ tí mo dẹ̀ máa ń jẹ ní ọ̀sán nítorí pé kò sí àyè láti se oúnjẹ. Ìdí náà jẹ́ pé ní ọ̀sán, àwọn oúnjẹ tí mo fẹ́ràn máa ń jẹun ni oúnjẹ ìpanu. Elédè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe ní gbogbo ìgbà, torì pé ó jẹ́ nǹkan tí ó dára.

Oṣù wo ni ni àbí oṣù tábọ̀ ni ni oṣù Fẹ́buári? Oṣù Fẹ́bàárù jẹ́ oṣù kan tí mo fẹ́ràn, gẹ́gẹ́ bí ènìyàn. Ó dẹ̀ máa jẹ́ kí oṣù yìí tí ó dára, tí ó dẹ̀ yàwí pé eléyìí ni mo máa ṣe ní ìgbà gbogbo náà tí ó jẹ́ nǹkan tó ṣe pàtàkì fún mi. Oṣù yìí jẹ́ oṣù kan tí mo fẹ́ràn nítorí pé ó jẹ́ ìbẹ̀rẹ̀ ọdún àti ìbẹ̀rẹ̀ ayọ̀ fún mi gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Ẹ̀rọ ìrànwọ́ ohùn jẹ́ ẹ̀rọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ fẹ́ràn gẹ́gẹ́ bí ènìyàn náà. Ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa lò nígbà tí mo bá bá àwọn ènìyàn tí ó pọ̀ sọ̀rọ̀. Ẹ̀rọ yìí mo máa ń lò láti ri daju pé àwọn ènìyàn gbó gbogbo àwọn nǹkan tí mo ń sọ ní gerege. Eleyi dẹ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi náà gẹ́gẹ́ bí ènìyàn.

Elédè jẹ́ ǹkan tí ó dára tí mo dẹ̀ barí dá ikú máa ń ṣe ní gbogbo ìgbà náà nítorí pé eléyìí jẹ́ ǹkan tí ó dára láti máa ṣe. Mo dẹ̀ mọ̀ wípé má di ọjà bọ̀ bá nígbà tí mo bá rí àǹkóò tí mo fẹ́ràn nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa di ọjà bọ̀ dá ikú, mo máa jáde nínú ọkọ̀ láti lọ ra àwọn eléyìí náà ṣe.

Kọ-kọ-kókó ẹ̀kọ́ wo ni ò fẹ́ràn jù nígbà èwe? Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù nígbà èwe, nígbà tí mo wà ní ìgbà ọmọdé, ìgbà yẹn jẹ́ ìgbà kan tí ó dára lọ́pọ̀lọ́pọ̀ tí mo dé fẹ́ràn, tí mo kọ́ bí a ti ń péja. Ìgbà tí mo kọ́ bí a ti ń péja jẹ́ ìgbà kan tí ó mú mí di òní torí pé ó jẹ́ àwọn ẹ̀kọ́ kan tí ó ṣe pàtàkì fún mi tí mo dé yege nínú rẹ̀ nígbà náà.